Èmi nífẹ̀ẹ́ iṣu pípọ̀, nítorí wípé kò sí ohun tí a kì í fi iṣu ṣe. Iṣu jẹ́ gbòógì ní ilẹ̀ Yorùbá, ó dẹ̀ jẹ́, ó wà lára àwọn ọba oúnjẹ nílẹ̀ Yorùbá. A n fi iṣu, a maa n jẹ ni iṣu nìkan pẹ̀lú ẹ̀yìn. A máa n fi iṣu gun iyan. A máa n fi iṣu, a maa n fi ṣe díndín. A má ń bọ̀ ọ́, a má ń sun, a má ń dín. Kò sí ọ̀nà kankan tí ẹ gbé iṣu gbà tí kò dára lẹ́nu o gbogbo nkan pàtàkì nínú dẹ ba lọ. A lè fi iṣu jẹ́ ẹwa, a lè fi jẹ́ ẹyin dídín, a lè fi jẹ́ pẹ̀lú òróró, a lè lò ó pẹ̀lú epo. Kò sí ǹkan kan pàtó tí ẹ gbé iṣu gbà tí kò ṣe ọ̀nà ni. A máa n gbin iṣu pé sùúrù ni ilẹ̀ ọlọra ni àsìkò tiẹ̀, o ní àwọn àsìkò kan lọ́dún tó jẹ́ pé àsìkò gbígbìn ni, a máa gbìn pẹ̀lú sùúrù ní ilẹ̀ tó dẹ ní ọ̀rá kí ó ba lè yọ ọmọ tó tóbi jáde ní àsìkò tí ó bá ti ń tó àsìkò ìkórè. Iṣu jẹ́ ohun tí ò ní wàhálà o. Téèyàn ba ti mọ ọ̀nà ti o tọ, ti o yẹ láti fi ṣe nkankan àbí imiiran kio to di pe àsìkò yíyọ rẹ̀ boode tan. Kò sí ìgbà tí a kò lè jẹ iṣu. Kò dẹ́ sí ìgbà tí a kò lè-- ó ní àkókò táa lè kó iṣu bó dé o. Kò kì í ṣe gbogbo ìgbà la lè kó iṣu bọ́ta. Ó ní àsìkò àti àkókò tiẹ̀. A ń fi iṣu ṣe iyán. A ń fi iṣu ṣe jẹjẹ nìkan pẹ̀lú epo àti òróró. A ń dín iṣu, a ń bọ iṣu. Gbogbo ọ̀nà tí wọ́n bá fi iṣu ṣe, gbogbo re pátá, ohun ló dára. A máa ń lo iṣu nígbà ìgbéyàwó ó. Ẹni ba ṣe ìgbéyàwó ti wọn o fi iṣu ṣe e, wọn o ma tii se ìgbéyàwó. O ni àwọn ìdílé mii ti wọn maa ni, ẹgbẹ̀rún nínú ẹgbẹ̀rún ni iṣu ti wọn fẹẹ, àádọta ni wọn fẹẹ, ogún iṣu ni wọn fẹẹ. Ó jẹ́ ohun tí wọ́n fi ń so ìdílé pọ̀ ní ayé àtijọ́ títí di ayé òní. Àwọn iṣu tó nà tó tọ́, ohun ni a máa lò ní ìgbéyàwó àtijọ́ àti òde òní.

Lílọ ìbòrun jẹ́ àṣà àti ìṣe ọmọ Yorùbá. Wọ́n de máa ń bọ̀ wọ̀ fún ẹni tí ó bá lo ìbòrun nítorí wípé láti ọ̀kan lọ́tí ẹ ti mọ̀ pé, Mùsùlùmí olódodo òun ni ẹni yìí. Nítorí pé ẹni bá lo ìbòrun, ó máa ń mú ìyi wà bá ẹni náà pé ọmọ Ọlọ́run gidi, ọ̀ni tí ó bẹ̀rù Ọlọ́run tí ó ní ìpayà Ọlọ́run, òun ni ẹni yìí jẹ́. Èmi máa ń lo ìbòrun, bo ti e ti lè jẹ́ pé mi ò kí ń ṣe Mùsùlùmí ṣùgbọ́n Mùsùlùmí ni ìyá mi. Mùsùlùmí ni ìyá mi tó wá fẹ́ oní ìgbàgbọ́, oní ẹ̀sìn ìgbàgbọ́ ni bàá mi. Nítorí náà, mi ò ti torí ẹ̀ dà ẹ̀sìn ìyá mi nù nítorí mo fẹ́ràn ìwà àti ìṣe àwọn Mùsùlùmí. So bi wọn ṣe maa n kírun wákàtí márùn-ún, bo wọn se maa n kírun emarun lójúmọ́ ni àsìkò àti akoko ti wọn fi sii. Èmi máa ń tẹ̀lé màá mi lọ si mọ́sálásí ò. Mo mọ bí wọ́n ṣe ń kírun, mo mọ bí wọ́n ṣe ń ṣe alàhwakbaru, mo mọ máa asìkó tí wọ́n máa ń lọ sí mọ́sálásí. Ìjọ jímọ̀ ni mo ti wà ní ìfẹ́ sí jù tí a máa ń lọ kí Jímọ̀ nítorí pé mo ní oríṣiríṣi ọ̀rẹ́ ní ibi tí a ti máa ń kí jùmátì yẹn. O máa jẹ́ kí inú mi dùn gbogbo ijọ́ Jímọ̀ báyìí. Mo máa ń lọ sílé láti ilé ìwé láti tẹ̀lé maami láti rí àwọn ọ̀rẹ́ mi nítorí wípé kó ṣe àdúgbò kan náà là ń gbé. Ko de í ṣe ilé ìwé kan náà la n lọ. Mọ́sálásí là ti pàdé. Mọ́sálásí yẹn náà là ti máa ń ríra tí a máa ń dàwẹ̀ kẹ́ gbogbo ohun tí a kọ́ ní ilé ìwé kaluku àti tí a mọ̀, a máa fi ń sáré ṣeré fún bí i ìsàájú mẹ́wàá kí kaluku tó mọ relé wọn ní ọjọ́ Jímọ̀ gbogbo ìgbà ni ó máa ń rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo wọ ilé ìwé gíga, kò rí bẹ́ẹ̀ mọ́ o. Mi o ki i sii nile ẹ̀kookan tí a bá dẹ̀ wá fún ìsinmi náà nílé, ó lè má já síkò yẹ ní sinmi tí wọn, àwa kì í ríra. Orí fóònù ni a ti máa ń pè tí a máa ń bèrè àlàáfíà ara wa títí di ọjọ́ òní. O máa ń yà wọ́n lẹ́nu wípé, màámi ni Mùsùlùmí, bàámi sì gbà mí láyè láti máa wá kírun. Inú wọn maa n dùn nítorí wípé ko e se gbogbo ọkùnrin lole fi iru ayé bẹ́ẹ̀ sile. Ṣùgbọ́n bàámi gbà mí láyè láti máa lo ìbòrun. Mo máa ń lo ìbòrun náà ní ilé ìwé. Àwọn èèyàn máa ń rẹ́rìn wípé ọmọlúwàbí ni mí o. Bí mo ṣe ń ṣe ti Mùsùlùmí, bí mo ṣe tó ní ẹ̀sìn ìgbàgbọ́. Méjèèjì náà ni mò ń ṣe. Mi ò fikan díkan lọ́wọ́ nítorí wípé àwọn bàámi àti ìyá mi tí wọ́n parapọ̀ láti wá di ọ̀kan nínú ẹbí, wọ́n ò já, wọ́n dẹ̀ fi ìlaná kaluku, wọ́n tẹ lè, wọ́n fi ọ̀wọ̀ sí i. Nítorí náà ni te èmi gan bá fẹ́ lọkọ, bó jẹ́ Mùsùlùmí ló wá dédé, bó jẹ́ eléesìn ìgbàgbọ́ ló wá dédé. Ko si eleyiì tí mi ò lè fẹ́ nítorí wípé mi ò lọ́bọ́. Lárin méjèèjì, ọba kan náà ni méjèèjì. Nítorí náà, mo máa ń lo ìbòrun, ó sì máa ń fún mi ní ọwọ̀ dáadáa nítorí wipé kò sí ọrẹ ọ̀fẹ́ láti ṣe ọmú sílẹ̀, kò sí ọrẹ ọ̀fẹ́ láti gbé ọmú sóde. Ó máa ń múra ni múra ọmọlúwàbí ni. Bẹ́ẹ̀ dẹ náà ni àwọn èèyàn máa ń fi ọ̀wọ̀ mi wọ̀ mí nígbà tí mo bá ń lo ìbòrun.